Ó ní ṣe pẹ̀lú irú aṣọ ilé tí m, irú ọjà ilé tí máa fẹ́ rà fún àpẹẹrẹ bóyá mo fẹ́ ra aṣọ, tó bá jẹ́ mo fẹ́ ra aṣọ irú etí máa kọkọ́ wo ni, irú àsìkò wo ni a wà. Fún àpẹẹrẹ a wà ní àsìkò, ẹm, àsìkò ìgbà òórùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún ìdí èyí gbogbo aṣọ ìyẹ̀wù tí mo máa fẹ́ rà ó ní láti jẹ́ aṣọ tí ò, tí kò kí tó jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́. À, síbẹ̀síbẹ̀ náà kò ní láti jẹ́ pé ó jẹ́ pé aṣọ tí yóò tètè bàjẹ́ àbí aṣọ tí ó lè tètè ya. Oríṣìíríṣìí àwọn nǹkan ni èèyàn máa ń wò mọ́ ẹni tí ẹ máa fẹ́ rà lára. Ṣùgbọ́n níbo ju gbogbo ẹ lọ, ẹ́hìn tó da ó ṣe kókó. Fún àpẹẹrẹ mo ti rí ibi tí wọ́n ti ń ta ohun tí mo fẹ́ rà ní owó tó, ní owó tó kéré sí eléyi tí wọ́n ń ta níbò mi. Kí nìdí? Ikán jẹ́ òpùrọ̀, ikán jẹ́ páńdà, ikán sì jẹ́ ẹ́hìn tó da. Bẹ́ẹ̀ kedere ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ò, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wá lọ ra eléyìí tí ó fi bẹ́ wọn nítorí owó ṣùgbọ́n kí n ra n tó wọ́n ó sàn ju kí n ra ẹ́hìn tí ò wọ́n tí ò da lọ.

Títọ́jú àwọn fáìlì ṣe kókó, dandan ni láti tọ́jú àwọn fáìlì nítorí oríṣiríṣi ìdènà bí i kí ẹ̀yàn pàdá nù wọn ló lè ṣẹlẹ̀. Àìmọye ìgbà ni ó ti ṣẹlẹ̀ sí mi rí nígbà tí mi ò tí ì máa kó àwọn fáìlì mi pamọ́ nígbà tí, mo sì tún kéré jù báyìí lọ, tó sì já wípé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ aburú fún mi nítorí pé mò ń pàdánù àwọn fáìlì mi, àwọn míràn le sọnù, ìmí lè ya. Ṣùgbọ́n ní àsìkò tàwà yìí mo máa ń tọ́jú wọn bí ọmọ ni, mo ní láti pa wọn mọ́ torí àwọn náà ń wúlò dáadáa fún mi. Màá ma tọ́jú wọn pamọ́ sínú cupboard láti fi, láti fi dènà, sísọnù tàbí yíya.

Ìmọ̀ kọ̀mpútà náà ni ìmọ̀ tuntun tí ó wù mí tí mo fẹ́ tún kọ́, tí mo fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ tuntun. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti mọ̀ pé oríṣiríṣi ìmọ̀ ló wà nínú kọ̀mpútà. Eléyi tí mò ń sọ, ohun ni àwọn eleyinbo ń pè ní software design. Àwọn tí wọ́n máa ń, àwọn tí wọ́n máa ń ṣe irú, àwọn tí wọ́n máa ń ṣe orí irú website tí èèyàn ti ń, tí èèyàn ń lò. So, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan láti àrí pé mo jẹ́ ǹkan tó ní, tó ní ẹ̀bùn àti máa mọ odi ǹkan láti máa jẹ́ kí ǹkan rẹwà. Fún ìdí èyí, ó jẹ́ ìmọ̀ kan tó jẹ́ pé ó ń ṣe gbìn gbìn ní ọkàn mi tó wù mí láti kọ́ láti bí ọjọ́ mélò kan sẹ́yìn. T'ábá tún wá ni ká wò ìmọ̀ tí ó tún súmọ́, tí ó tún wù mí kí n kọ́, òun náà ni àwọn tí wọ́n máa, tí wọ́n máa ń kọ ìtàn. Eléyi náà jẹ́ èyí tí mo nífẹ̀ẹ́ jù lọ tí wọn, t tó wù mí gan-an láti kọ́. Nítorí mo ní ẹ̀bùn láti kọ ìtàn, ìtàn eré àti tó máa ń kọ ìtàn eré àbáwọ́n tó máa ń kọ ìtàn ìwé. So, mo ní ìgbàgbọ́ pé lọ́jọ́ lọ́kàn màá ní àǹfààní àti ṣe.